Ẹ bèèrè, wípé ìgbà mélòó ni ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ má ń gbà? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́, ó má ń sábà ń gba ogójì ìṣẹ́jú, nítorí wípé ibi tí mò ń ti ń ṣiṣẹ́, ó jìnnà díẹ̀ sí ilé mi. Nítorí náà ló fi má ń mú mi tètè jí láàárọ̀ kí ń ba lè tètè dé ibi iṣẹ́, nítorí ó máa gba ogójì ìṣẹ́jú kí n tó lọ láti ilé mi lọ sí ibi tí mò ń ti ń ṣe iṣẹ́.

Ẹ bèèrè wípé kín ni mo máa ń ṣe láti fi tayọ̀ sí àwọn alábà ṣiṣẹ́ pọ̀ mi. Èmi àti àwọn alábà ṣiṣẹ́ pọ̀ mi á rẹ́ gidi gan, nítorí wípé tí èèyàn bá rẹ papọ̀, eeyán a máa tètè rí bí i ṣe iṣẹ́ tó yẹ kí èèyàn ṣe. Nítorí ẹ ni èmi àti àwọn alábà ṣiṣẹ́ pọ̀ mi fi máa ń ta ayọ̀ sí ara wa. A fẹ́ràn ara wa denúdenú gidi gan. Èmi àti àwọn alábàápọ̀ ṣiṣẹ́ mi a ò kí ń bá ara wa jà.

Ẹni pé báwo ni mò ń ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe. Àwọn iṣẹ́ àkànṣe mi jẹ́ iṣẹ́ tó jẹ́ wípé mo gbọdọ̀ fi ti ọmọluàbí jẹ. Nítorí náà ni wípé mo fẹ́ràn kí máa ṣe iṣẹ́ lásìkò tó tọ́ àti ní àsìkò tí ó yẹ. Èmi ò kí ń ṣe ẹni tó jẹ́ wípé ọ́ máa gbé iṣẹ́ fún, á wá máa sọ wípé òun ò fẹ́ ṣe. Èmi máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe mi ní kíákíá.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń pa ẹja. Nítorí wípé àwọn pẹjapẹja tí wọ́n wà ní agbègbè mi, wọ́n mọ̀ọ́ wọnú ọkọ̀ ojú omi, wọ́n a wá lọ sí odò láti lọ pa ẹja. Èmi ò sì mọ ọkọ̀ ojú omi, mi ò mọ̀ wà. Àti wípé ẹ̀rù máa ń bà mí wípé kí n má lọ jábọ̀ sí inú odò, mi ò fẹ́ mu omi yó, kí n má wa kú. Nítorí ẹni mi ò ṣe mọ ẹja pa. Àmọ́dé o, ó mọ wù mí kó jẹ́ wípé mo mọ ọ pa, ẹ̀rù òun ló fàá tí mi ò fi gbìyànjú láti pa á.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ń jẹ oúnjẹ tó kù. Nítorí wípé kò da kí èèyàn máa da oúnjẹ nù. Nítorí ẹ ni, mo ṣe máa ń gbé oúnjẹ tó bá kù, mà á gbe sí inú ẹ̀rọ tó mọ mú oúnjẹ kí ó tutù. Tó bá sì ti di jọ̀kẹ́ji àbí tó bá ti ẹ di alẹ́, tó bá yẹ pé àárọ̀ ni mo ṣẹ́ oúnjẹ yẹn kù, mà á gbé ilé náà padà kó fi gbóná. Tó bá ti jẹ́ wípé ó ti gbóná báyìí, ó di jíjẹ padà nìyẹn, èmi ò kí ń da oúnjẹ nù ó.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ ní láti kọ ìròyìn ní ibi iṣẹ́. Tí ọ̀gá ilé iṣẹ́ bá ti rán mi ní iṣẹ́, màá wá kọ ìròyìn bí mo ṣe ṣe iṣẹ́ náà. Tí mi ò bá kọ ìròyìn bí mo ṣe ṣe iṣẹ́ náà kalẹ̀, ọ̀gá ò ní mọ̀ wípé mo ti jẹ́ iṣẹ́ àwọn dáadáa. Èmi fẹ́ràn láti jẹ́ iṣẹ́, màá ṣe iṣẹ́ bí ó ṣe yẹ kí n ṣe ṣe, màá ṣe nígbà tó tọ́ àti bí ó ti yẹ. Nítorí náà, màá wá kọ ìròyìn bí mo ṣe ṣe iṣẹ́ náà kí n tó gbe fún ọ̀gá.

Bẹ́ẹ̀ni o, mò mọ́n mú Ògùn lójoojúmọ́. Ògùn míî wà tó jẹ́ pé kì í ṣe jo-jojúmọ́ ni mò mọ́n mú. Àmọ́ èyí tí mo mọ̀ mú ní jojoomọ́, Ògùn tó jẹ́ wípé ó máa ń fún yẹn ní àlàáfíà gidi, òun ni Ògùn tí mò mọ́n mú. Ògùn yìí ni wón ń pè ní Fitami. Fitami yìí jẹ́ òun tó dáa fún ara, ó mọ mú gbogbo ara kí ó le, ó mọ mú Iṣan kí ó má sì ṣe bí iṣan ṣe yẹ kó ṣe ṣiṣẹ́, kí egungun ara kó le dáa dáa.

Ẹni wí pé ṣé mo máa ń di ọ̀já àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni o, ẹ̀kọ̀kan tí mo bá wà nínú ọkọ̀ tí ò kí ń ṣe ti tèmi, òun ni mo máa ń sábà di ọ̀já àbò. Nítorí wí pé kí n bá lè gbé àwọn nǹkan mi pamọ́ sínú ọ̀já àbò náà. Tí mo bá ti gbé àwọn nǹkan mi pamọ́ sínú ọ̀já àbò, kò ní sí ẹni tí ó tètè rí bí gbà á lọ́wọ́ mi. Kò sí ẹni tó máa jí mọ́ mi lára. Nítorí ọ̀já àbò ó máa ń dáàbò bo nǹkan tí à bá gbé sínú ẹ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìgbéjáde lẹ́ẹ̀kọ̀kan ní ibi iṣẹ́ mi. Tí a bá nílò láti ṣe ìgbéjáde, èmi nìkan kọ́ ni mo máa ń sábà lọ ṣe ìgbéjáde. Èmi àti ẹni kan, kódà nígbà mi, àwa mẹ́ta ni ọ̀gá máa yàn wípe ká ṣe ìgbéjáde. Ṣùgbọ́n ẹnu jọ́ mẹ́ta yìí, a ò sábà ṣe ìgbéjáde mọ. Inú ibi iṣẹ́ gangan, òun là tí ń sábà ṣe iṣẹ́ wa. Àmọ́ ta bá nílò láti ṣe ìgbéjáde, àwa a mọ ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi.

Ẹ bèèrè wípé ṣe mo máa ń ṣe ìdárayá? Àh, bẹ́ẹ̀ ni o. Èmi fẹ́ràn láti máa ń ṣe ìdárayá nítorí wípé ìdárayá a máa ń mú inú èèyàn kí ó dùn. Bínú eeyan ò bá dùn kò ṣe ǹkan tí ó dáa rárá. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa ṣe ìdárayá. Ìdárayá máa ń jẹ́ kí inú wa dùn. Ìdárayá ó mọ̀ ń jí kí egungun kó le, ó mọ̀ ń jí kí ara èèyàn kó jí pépé. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa ṣe ìdárayá. Èmi àti àwọn ọmọ mi làjọ́ máa ń ṣe ìdárayá. Èmi àti ọkọ mi gan-an àmọ́jọ́ ń ṣe ìdárayá.

Àṣà oríṣiríṣi ni àwọn ẹbí mi máa ń ṣe. Nígbà mìn a máa ṣe àṣà tó jẹ́ wípé a fẹ́ ṣe ìkómọ. Ìkómọ yìí a máa ń ṣe tí wọ́n bá ti bí ọmọ, tó bá ti di ijọ́ méje, òun la máa n ṣe ìkómọ. Aá pe àwọn èrò kí wọ́n máa bá wa yọ̀ wípé a bí ọmọ tuntun. Àwọn ènìyàn yẹn wọn á jẹun, wọn á mu, inú wọn a sì dùn. A wà fún ọmọ, a máa fún un ní orúkọ tí ọmọ yóò mọ̀ jẹ́

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ń kọ́ nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Nǹkan oríṣiríṣi ni mo ti kọ́ ní Íńtánẹ́ẹ̀tì. Mo kọ́ nǹkan tí wọ́n ń pè ní graphic design ní oríi Íńtánẹ́ẹ̀tì. Mo kọ́ bí a ti ń se oúnjẹ. Mo kọ́ bí a ti ń ṣe ǹkan oríṣìíríṣìí ní orí Íńtánẹ́ẹ̀tì. Kódà mo kọ́ bí a ti ń ṣe ọṣẹ. Ijọ́ kan gan wà tó jẹ́ wípé mo kọ́ bí a ti ń ṣe ìpara. Mo tún kọ́ bí a ti ń ṣe ìpa irun àti bí a ṣe ń dirun ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo tún kọ́ bí a ṣe ń ránṣọ. Ibẹ̀ ni mo ti mọ aṣọ rán. Íńtánẹ́ẹ̀tì ló kọ́ mi.

Oṣù tí mo fẹ́ràn nínú ọdún lẹ bèrè lọ́wọ́ mi. Ha! Èmi fẹ́ràn oṣù tí wọ́n bí mi. Oṣù tí wọ́n bí mi ni oṣù kẹfà tó wà nínú ọdún. Nínú oṣù kẹfà yìí ni mo máa ń ṣe ijọ́ tí wọ́n bí mi. Èmi àti àwọn ẹbí mi àti ará mi. Á wá jọ dáná pọ̀, a máa jẹ́, a máa mu, a sì mọ iyọ̀ mọ́ra wa. Nítorí pé inú oṣù kẹfà ni wọ́n bí mi. Oṣù tí mo fẹ́ràn jù òun ni oṣù kẹfà inú ọdún.

Rárá o, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Ni ọjọ́ tí mo fẹ́ gun ọkọ̀ ojú omi, ẹ̀rù bà mí. Màmá mi bẹ̀ mí pé kí n wọ̀, kò sí ohun tí ó máa ṣe mí ṣùgbọ́n àyà mi ò gbe. Nítorí náà mi ò wá wọ ọkọ̀ ojú omi. Mo ní láti padà lọ sí ilé. Ó tún di ọjọ́ kan, bàbá mi ní tó ń bá tẹ̀lé mi, ẹ̀rù ò ní bà mí. Ó wá mú mi lọ ibi tí wọ́n ti ń wọ ọkọ̀ ojú omi ṣùgbọ́n ẹ̀rù tún bà mí. Bàbá mi náà wá fi mí lè. Ó ní, "àá, ajé wípé mi ò lè wọ ọkọ̀ ojú omi nìyẹn." Nítorí náà ni mi ò ṣe gun ọkọ̀ ojú omi rí.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ṣe eré ìdánì. Eré ìdánì jẹ́ nǹkan tí ó máa ń mú inú èèyàn dùn, nítorí ẹ́ ni mo ṣe fẹ́ràn kí n máa ṣe eré ìdánì. Eré ìdánì lára yá ni mo máa fẹ́ràn kí n máa ṣe jù. Tí mo bá ti ń ṣe eré ìdánì lára yá, gbogbo èrò tó wúwo ní ọkàn mi ó máa ń di fúyẹ́. Nítorí ẹ́ mo ṣe fẹ́ràn kí n máa ṣe eré ìdánì lára yá. Èmi nìkan kọ́ ni mo máa ń ṣe ò, mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi wípé kí a jọ ṣe eré ìdánì lára yá. Nítorí tí gbogbo wa tíì nú wa bà jọ dùn papọ̀, ó máa ń dára gan.

Bẹ́ẹ̀ni o, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Nígbà tí mò ń ṣẹ̀ṣẹ̀ kọ́ iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ fún àwọn èèyàn kí n ba lè mọ iṣẹ́ tí mò ń ṣe dáadáa. Ìgbà yẹn, mo rò wípé tí mò bá ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn èèyàn, a jẹ́ kí n túnbọ̀ dá nínú iṣẹ́ tí mò ń ṣe. Àwọn èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ mi wípé mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ yìí bí ìgbà tó jẹ́ wípé wọ́n sanwó fún mi ni. Ṣùgbọ́n wọn ò sanwó fún mi o, àmọ́ mà á sì ṣe iṣẹ́ ìyẹn bẹ́ ní pé wọ́n fún mi lówó ni.

Tí mo bá dúró dáwà àbí tí mo dúró dè nìkan, ǹkan oríṣìíríṣìí ni mò ń mọ̀ ṣe. Ìgbà mí mo máa ń tún ilé ṣe, màá gba gbogbo ilẹ̀, màá gbọn gbogbo jànkárìwọ̀ tó bá wà ní inú ilé, màá sì dáná nígbà mí kí gbogbo ará ilé, kí wọ́n ba lè rí ǹkan tí wọ́n máa jẹ tí wọ́n bá tidé láti ibi tí wọ́n lọ. Oúnjẹ sísè òun ni mo fẹ́ràn jù. Ǹkan tí mo tún mọ̀ ń ṣe nígbà mí tí mo bá dúró nìkan, màá lọ máa wo bí wọ́n ṣe ń ṣe oúnjẹ lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ́ bí wọ́n ṣe ń ṣe.

Ẹ bèrè wípé ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi ní ọdọọdún. Ọjọ́ tí mo ní fún ìsinmi ní ọdọọdún, ó mọ n wọ ogójì ọjọ́. Ìgbà mí tí a bá ní ǹkan tó pọ̀ tí a fẹ́ ṣe ní ibi iṣẹ́ mi, ó mọ ń dínkù sí bí ọjọ́ ogún. Àmọ́ èyí tó pọ̀jù ni ogójì ọjọ́ ni mo máa ń sábà fi ń sinmi jù ní ọdọọdún. Èyí tèmi wa fẹ́ràn jù náà ni kí n máa lo ọjọ́ ogójì láti fi sinmi ní ọdọọdún.

Fóònù mi ní ojoojúmọ́, mo máa ń lò gidi gan. Mi ò lè wá sọ wípé ìgbà báyìí ni mo fi ń lò, àmọ́ mo mọ̀ wípé nǹkan pọ̀ lóríṣiríṣi tí mo máa ń lò fóònù mi. Mo máa ń lò fóònù mi láti fi wo ago. Mo máa ń gbe lẹ́ẹ̀kọ̀kan, màá fẹ́ wò pé ago mélòó lò lù. Mo máa ń lò fóònù mi láti fi kọ́ ǹkan, so nítorí ẹ, mo máa ń wo ìmọ̀hùnmáwòrán nínú rẹ̀ tí a ń pè ní fídíò. Mo máa ń ṣe ǹkan oríṣiríṣi ní orí fóònù mi, nítorí ẹ ni mo ṣe máa ń lòó gan lójoojúmọ́

Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ jẹ́ ǹkan tí ó jẹ́ wípé èmi ò gbàgbọ́ nínú rẹ̀. Nítorí náà ni mi ò ṣe mọ àmì ìràwọ̀ mi. Mi ò nífẹ̀ẹ́ sí àmì ìràwọ̀ rárá. Àwọn ọ̀rẹ́ mi máa ń sọ wípé àmì ìràwọ̀ kan làwọn jẹ́ àmọ́ nìsìn mi ò rántí ǹkan tí wọ́n pe ra wọn. Èmi ò fẹ́ràn àmì ìràwọ̀ rárá o.

Bẹ́ẹ̀ni o, ẹ̀ bèèrè wípé ṣe mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní ní ilé mi ó pọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n ẹ̀mí, ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo maa ń lò jù, òun lèyí tí wọ́n ń pè ní Alexa. Alexa máa ń bá mi ṣe nǹkan oríṣiríṣi nínú ilé. Mo lè pè wípé kí ó bá mi taná, mo lè sọ wípé kó pa ilẹ̀kùn dé. Iṣẹ́ oríṣiríṣi lè mí maa ran Alexa. Alexa dá nínú àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n. Òun ni mo fẹ́ràn jù nínú gbogbo wọn.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ran àwọn ìpàdé orí fóònù. Èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń ṣe ìpàdé orí fóònù. Èmi àti ọkọ mi a jọ máa ń ṣe ìpàdé orí fóònù tí ò bá sí nílé láti fi sọ bí a ṣe fẹ́ ṣe ètò ǹkan kan. Ṣùgbọ́n èmi àti àwọn ọ̀gá mi la máa ń sábà ṣe ìpàdé orí fóònù jù. Àti èmi àti àwọn òṣìṣẹ́ tí a jọ ń ṣiṣẹ́ fún ọ̀gá mi náà, a jọ máa ń ṣe ìpàdé orí fóònù.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni wípé, màá ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n tí ṣe tán kín tiè tò ni mo fẹ́ kojú àsìkò ìparí iṣẹ́. Màá wá mú àwọn ǹkan tí mo fi ṣiṣẹ́, màá gbé wọn pamọ́ síbi tí ó yẹ kí n gbé wọn pamọ́ sí. Màá mú kọ́kọ́rọ́ mọ́tò mi, màá rí pé ó wà ní tòsí, nítorí kí n bá lè rí ọkọ̀ ṣí tí mo bá ti fẹ́ wọ ọkọ̀ tí màá fi máa lọ sí inú ilé mi. Bí mo ṣe máa kojú àsìkò ìparí iṣẹ́ nìyẹn.

Ẹ bèèrè wípé ṣe mo ní àgbàlá òjò, béèni mo ní àgbàlá òjò. Nínú àgbàlá òjò mi, òun ni òjò máa ń rọ̀ sí. Àgbàlá òjò oríṣìíríṣìí, òun ni mo ní. Mo ní èyí tó jẹ́ aláwọ̀ dúdú, mo ní èyí tó jẹ́ aláwọ̀ pípa, mo sì ní èyí tó jẹ́ aláwọ̀ ewé. Èyí tó jẹ́ aláwọ̀ dúdú, òun ni èyí tó tóbi jù nínú gbogbo ẹ. Aláwọ̀ ewé, òun ló tóbi sí ẹlẹ́ẹ̀kejì. Aláwọ̀ pupa, òun ló kéré jù nínú gbogbo wọn.

Ẹ bèèrè wípé ṣe èmi máa ń fọ̀? Bẹ́ẹ̀ni o, ó máa ń fọ̀. Mo máa ń fọ nǹkan oríṣiríṣi. Nǹkan tí mo fẹ́ràn láti máa ń fọ̀ jù òun ni eyín mi. Tí mo bá ti jí láàárọ̀, màá mú ìfọnu, màá fi síbi nǹkan tí a fi ń fọnu, màá wá mú, màá fi gbó eyín mi kí ó bá le mọ́. Tí mo bá ti fẹ́ eyín mi, kí gbogbo èèyàn ríi wípé ó funfun níní.

Rárá o, ẹ bèèrè pé ṣe mo ti lọ ṣe ọdẹ rí? À, mi ò ṣe ọdẹ rí o nítorí wípé ọdẹ kò jẹ́ ohun tí èèyàn lè ṣe bá un. Ẹni tí ó bá ní akíkanjú ọdẹ, òun ló lè ṣe ọdẹ. Nítorí náà, mi ò tiẹ̀ gbìyànjú rí láti sọ wípé mo fẹ́ ṣe ọdẹ. Mi ò lè gbé ìbọn dání nítorí àwọn ọdẹ, wón máa ń lo ìbọn, èmi ò sì mọ ìbọn yìí. Nítorí náà ni mi ò ṣe ṣe ọdẹ rí.

Ẹ bèèrè wípé ṣé mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Rárá o, mi ò kí ń sábà jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Èmi nìkan ni mo máa ń sábà dá jẹ oúnjẹ ọ̀sán mi. Tí mo bá wà ní ibi iṣẹ́, màá lọ sí ẹ̀gbẹ́ tí wọ́n ní ká ti máa jẹ oúnjẹ. Màá jókòó síbẹ̀, màá wá jẹ oúnjẹ mi ní èmi nìkan. Ṣùgbọ́n ìgbà mìí wà tó jẹ́ pé àwọn èèyàn máa wà níbẹ̀, a máa jọ jẹ oúnjẹ pọ̀. Kò kí ń ṣe wípé mo kórìíra láti máa bá èèyàn jẹun, àmọ́ kò kín sábà wáyé kí ń jẹun pẹ̀lú àwọn oníbàárà ni.

Ẹni ṣé mo fẹ́ràn láti lọ sí etí òkun? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun nítorí wípé atẹ́gùn àlàáfíà máa ń fẹ́ sí mi níbẹ̀. Mo sì fẹ́ràn láti mọ ìrìn nínú yèpẹ̀ tó wà ní etí òkun. Èmi àti àwọn ọmọ mi a máa sábà lọ sí etí òkun lóṣùọṣù. Bá ti lọ sí etí òkun, eré oríṣiríṣi òun là á máa ń bá ara wa ṣe. A máa ṣeré tí a mọ̀ lè ra wa káàkiri ní etí òkun. Eré tó jẹ́ wípé tí omi bá ti ta sí wa, ara wa máa tutù, a máa gbádùn ara wa. Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun.

Ẹ bèèrè wípé ṣe mo ní àwòrán lára. Bẹ́ẹ̀ni o, mo ní àwòrán lára. Ọ̀kan wà níbi ẹgbẹ́ imú mi, ọ̀kan wà níbi ọrùn mi, oríṣi bí márùn-ún sì wà ní ẹ̀yìn mi. Àmọ́ mi ò wá fẹ́ràn àwòrán tí mo ní lára yìí. Mo kàn gba kámo wípé mo ní i ni, ó wù mí kó jẹ́ wípé mo le yọ. Ṣùgbọ́n mi ò tíì pinnu láti yọ rí nítorí ẹ̀rù ń bà mí ní nkán tí ó máa dá sílẹ̀ sára tí mo bá lọ yọ.

Nígbà tí mo wà ní kékeré, ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju òun ni ẹ̀fọ́ tí wọ́n ń pè ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Tí a bá fẹ́ ṣe ẹ̀fọ́ tẹ̀tẹ̀, aa lọ sọ́jà, a máa ra ẹ̀fọ́ tẹ̀tẹ̀, a máa wá jà á, tí a bá ti jà á tán, a máa wá fi ọbẹ̀, a máa fi gé ẹ̀fọ́ yẹn. Tí a bá ti wá ṣe gé e tán, a máa wá ṣe pẹ̀lú epo pupa àti ata pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ irú àti àlùbọ́sà. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ó jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti kékeré, òun ni mo fẹ́ràn jù nínú gbogbo ẹ̀fọ́ tí ó wà. Ìgbà tí mo wá dàgbà, mo tún fẹ́ràn ẹ̀fọ́ kan tí wọ́n ń pè ní ẹ̀fọ́ amúnútutù. Nítorí wípé nǹkan tí ó wà ní ara ẹ̀fọ́ amúnútutù ó pọ̀ gan, ó mọ̀ ń jí kí ẹ ní àlàáfíà, nítorí ẹ ni mo ṣe wá fẹ́ràn ẹ̀fọ́ amúnútutù nígbà tí mo dàgbà.

Ohun tí mo máa ń kọ́kọ́ ṣe tí mo bá jí lóòwú ró, òun ni wípé mo máa fọ ẹnu mi, màá sì wẹ̀. Tí mo bá ti fọ ẹnu mi tán tí mo wẹ̀, màá mú irun orí mi, màá tún un ṣe. Tó bá jẹ́ wípé mi ò di irun, màá yà. Tó bá jẹ́ pé ijọ́ tí mo di irun mi ni, màá kan fi ìpara, ipa irun màá fi pa irun mi. Lẹ́yìn náà, màá sẹsẹ̀ wá kí irun. Tí mo bá ti kí irun tán, màá wọ ṣọ, màá wá jẹun. Mo bá ti jẹun tán, ó di kí ma lọ ibi iṣẹ́ nìyẹn.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ó pé oríṣìíríṣìí. Tó bá jẹ́ wípé ìṣòro tó jẹ́ wípé èmi nìkan ni mo lè yanjú rẹ̀, màá wá béè mi nìkan ṣe máa yanjú rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìṣòro tó jẹ́ wípé ó yẹ kí n pe èèyàn tí a bá mi yanjú ìṣòro yẹn, màá wá pe èèyàn tí mo mọ̀ wípé ó mọ ìṣòro yẹn yanjú, màá pè sọ́dọ̀ kí ó sọ fún mi bí mo ṣe máa yanjú ẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé ìṣòro tó jẹ́ pé èmi nìkan gbọdọ̀ yanjú ni, màá wádìí lórí Íńtánẹ́ẹ̀tì bí mo ṣe le yanjú ìṣòro náà, màá ṣẹ̀ wá yanjú ẹ̀ fúnra mi.

Ẹ bèèrè wípé ṣe mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ ni o, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ìgbà mí wà tó jẹ́ pé tí mo bá fẹ́ kọ ìwé sí ọ̀rẹ́ mi tí ó wà ní jìnnàjìnnà, ọwọ́ ni màá fi kọ kó ba fi lè mọ̀ wípé ọ̀rọ̀ náà kà mí lára. Tí mo bá wà ní ibi iṣẹ́, gbogbo ìgbà ni mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ nítorí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ọwọ́ ni mo gbúdọ̀ fi kọ ó kalẹ̀. Bí mo bá sì fẹ́ rán ọmọ mi lọ sójà, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ fun kó mú dání kó ba fi lè rí gbogbo nǹkan tí ó rà kó lè mọ ka wọn kí gbogbo ẹ ba fi lè pé nígbà tí ó bá ti lọ rà. Inú ìwé tí mo bá kọ òun ni yóò ti mọ nǹkan tí ó yẹ kí òun rà bọ̀ láti ọjà.

Oúnjẹ oríṣìíríṣìí ni mò ń jẹ ní ọ̀sán, ṣùgbọ́n oúnjẹ tí mo mọ̀ ọ́n sábà jẹ ju òun ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ tó jẹ́ wípé kíákíá, tí mo bá ti gbé e lé ná, òun ló máa jiná. Ìrẹsì ò kí ń pẹ́ rárá tó máa fi jiná torí ẹ ni mo ṣe fẹ́ràn kí máa jẹ ìrẹsì jù lọ́sàn. Ṣùgbọ́n ńjọ́ mi wà tó jẹ́ wípé ẹ̀wà ni mò mọ́ ń jẹ lọ́sàn. Níjó tí mo bá ti fẹ́ jẹ ẹ̀wà lọ́sàn, màá ti se ẹ̀wà yẹn kalẹ̀ látàárọ́ kí n bá le rí jẹ ní ọ̀sán kó má ba à fi wá pẹ́ jù kí ebi má máa pa mí.

Ẹ bèèrè wípé ṣé mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí. Ní ìjọ̀kan wà tó jẹ́ wípé ó rẹ àbúrò mi. Dókítà wá sọ fún wa wípé tí a bá fẹ́ kí ara rẹ̀ yá, a fi kí wọ́n fún ní ẹ̀jẹ̀. Nítorí náà là ṣe wá ṣe ìyé ìwádìí wo bóyá ẹ̀jẹ̀ mi ó bá ẹ̀jẹ̀ rẹ̀ mu. Nígbà tí a ṣe ìwádìí wo, èmi nìkan kọ́ ni wọ́n ṣe ìwádìí ẹ̀jẹ̀ rẹ̀ o. Àwa bí i mẹ́fà nínú àwọn àbúrò mi ni wọ́n ṣe ìwádìí wa, ṣùgbọ́n ẹ̀jẹ̀ títè mi ó bá a lára mu jù lọ nínú gbogbo wa. Nítorí náà ló fi jẹ́ wípé èmi ni mo fún ní ẹ̀jẹ̀. Lẹ́yìn tí mo fún un ní ẹ̀jẹ̀, ara rẹ̀ wá yá. Ara rẹ̀ jí pépé. Inú mi dùn gan wípé mo lè ṣe ìrànlọ́wọ́ fún àbúrò mi. Mo fún un ní ẹ̀jẹ̀ tó bá a lára mu, inú mi dùn gan.

Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ jù, òun ni aṣọ tí à ń pè ní kaba. Mo ní aṣọ kaba ní oríṣìíríṣìí, mo ní ìmin tó jẹ́ wípé aláwọ̀ pupa ni, mo ní aláwọ̀ funfun, mo ní aláwọ̀ dúdú, mo ní èyí tó jẹ́ pé aláwọ̀ ewé ni. Nínú gbogbo àwọn kaba tí mo fẹ́ràn láti máa wọ̀, èyí tí mo fẹ́ràn jù ni èyí tó jẹ́ wípé aláwọ̀ ewé ni. Tí mo bá ti wọ̀, gbogbo èèyàn ni wón máa ń sọ fún mi wípé mo rẹwà. Aṣọ òun máa ń mú mi rẹwà gan, nítorí ẹ ni mo ṣe fẹ́ràn máa ń wọ kaba aláwọ̀ ewé.

Ẹ bèrè ní pé ìgbà wo ni mo kẹ́yìn láti fọ́? Ìgbà tí mo kẹ́yìn láti fọ eyín mi, òun ni àárọ̀ yìí. Nítorí wípé tí iyàn ò bá fọ eyín ìyàn láàárọ̀, tí iyàn bá ń jẹun, iyàn ti ẹ̀ ní gbádùn oúnjẹ tí ẹ ń jẹ. Èmi, mo mọ̀ kọ́kọ́ ń fọ eyín mi làárọ̀ kí n tó jẹun. Nítorí wípé ìmọ́tótó òun ló lè ṣẹ́gun àrùn gbogbo. Nítorí ẹ ní mò ń ṣe mọ ń fọ eyín mi láràárọ̀.

Àwọn áàpù wo ni mo mọ̀ ń lò ju? Hmmm. Tí mo bá fẹ́ lọ sọ eyì áàpù tí mo mọ̀ ń lò ju, màá sọ wípé áàpù Instagram, òun ni mo mọ̀ ń lò ju, àbí Chrome browser gangan gan, òun tìẹ ni mo mọ̀ ń lò ju kò tìẹ kí ń ṣe Instagram gan bí mo ṣe kokọ̀ sọ. Nítorí wípé Chrome browser, òun ló mọ̀ ń gbéyàn káàkiri lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà Chrome browser, òun gan ni mò ń fi ń ṣe iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ yìí. Chrome browser jẹ́ áàpù kan tó jẹ pé kò sí ibi tí ó lè gbéyàn dé. Ó mọ̀ ń gbéyàn lọ Facebook, ó mọ̀ ń gbéyàn lọ Google. Kò sí ibi tí Chrome browser ò lè gbéyàn dé. Nítorí ẹ ni mo sì fẹ́ràn láti máa ń lo Chrome browser nínú gbogbo àwọn áàpù tó wà lórí fóònù mi.

Mi ò mọ iye data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ ní pàtó. Ṣùgbọ́n mo mọ̀ wípé data tí mò ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ ó pọ̀ gan ni. Nítorí wípé ǹkan pọ̀ tí mo máa ń lo data fi ṣe. Mo máa ń fi wo fídíò, mo máa ń fi data gbọ́ orin. Kò sí ohun tí mi kì ń fi data ṣe. Nítorí ẹ́ ni data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀. Data tí mò ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀, mo mọ̀ wípé á fẹ́ tó ọgọ́rùn-ún gigabaiti tí mò ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Ní àná, òun ni ìgbà tí mo kẹ́yìn kọ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Mo fẹ́ràn láti máa kọ nǹkan tuntun, ṣùgbọ́n ìgbà mí wà tó jẹ́ wípé mi ò ní lò láti kọ nǹkan tuntun. Àná òun ni ọ̀gá mi sọ wípé kí n kọ nǹkan tuntun. Nítorí e lọ fi jẹ wípé àná ni mo kẹ́yìn kọ nǹkan tuntun ní ibi iṣẹ́.

Fóònù alágbèéká mi, fóònù Tecno ni. Kìí wá se Tecno kékeré o. Tecno tó jẹ́ wípé owó rẹ̀ ó pọ̀, òhun ni èmi ń lò. Tecno fóònù tí alágbèéká tí mò ń lò, à ń pè ní Tecno Camon 40 Pro. Mo fẹ́ràn fóònù yìí nítorí wípé kò sí ǹkan tí mi ò lè fi ṣe. Kódà mo máa ń lo fóònù òhun fi ṣe iṣẹ́. Fóònù òhun gan-an, òhun ni mò ń fín lò fi sọ ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ báyìí báyìí.

Ìmọ́lẹ̀ òwúrọ̀ òun ni mo fẹ́ràn jù nítorí wípé tó bá ti di òwúrọ̀, ǹkan oríṣiríṣi òun nìyàn máa ń gbé ṣe ní òwúrọ̀ tí a bá ètè yára ṣe iṣẹ́ ní àárọ̀, a máa parí rẹ̀ ní ìgbà tí ìrọ̀lẹ́ á fi dé. Nítorí ẹ́ ni mo ṣe fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń jẹ́ á rí gbogbo ohun tí a fẹ́ ṣe fínnífínní.

Ìmọ̀ tuntun tí ó wù mí láti kọ́, òun ni bí a ṣe ń ran aṣọ. Mò ń wá ti gbìyànjú láti kọ́, ṣùgbọ́n mi ò tíì ráyè. Ó di oṣù tí ó ń bọ̀, kí n tó bẹ̀rẹ̀ sí ní mọ̀ ọ́n kó bí a ti ń ran aṣọ, nítorí mo ti rí èèyàn tí ó fẹ́ kọ́ mi. Aṣọ ríran jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti kọ́ gan.

Ẹ bèrè wípé ṣe ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni o, ó rọrùn fún mi láti máa darí àwọn ènìyàn jí. Bàbá mi ló kọ́ mi bí ènìyàn ṣe máa ń darí àwọn ènìyàn àti ìgbà tí mo ti wà ní ọmọ ọdún márùndínlógún ni mo ti máa ń kọ́ bí a ṣe darí àwọn ènìyàn.

Ẹni ṣé mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Nítorí wípé tí mo bá ti jẹ oúnjẹ tó ní ata, inú a mọ̀ ń ta mí. Nítorí náà ni mi ò ṣe fẹ́ràn oúnjẹ tó ní ata. Njẹ́ tí mo bá lọ ṣèṣì jẹ oúnjẹ tó ní ata, mi ò ní gbádùn inú mi tílẹ̀ a fi iṣu. Kódà níjọ́ mi, mi ò ní gbádùn inú mi fún bí i ọjọ́ méjì sí mẹ́ta. Nítorí náà mo máa ń sá fún oúnjẹ tí ó bá ti ní ata jù. Mi ò fẹ́ràn ata rárá nínú oúnjẹ mi.

Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi, òun ni tí epo tí mo rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo bá ti rí wípé ó ti fẹ́ẹ tán, mi ò ní fẹ́ kí ọkọ̀ mi kó lọ dákú sí ojú ọ̀nà. Màá yá tètè gba ilé epo lọ, màá wá lọ ra epo sí tí mo bá ti rí wípé epo ti fẹ́ tán nínú ọkọ̀; nítorí pé ọkọ̀ máa ń sọ fún mi, ó máa ń fi hàn mí wípé epo ti fẹ́ tán o. Tó n bá ti rí wípé epo ti fẹ́ tán, màá lọ ilé epo, màá tètè lọ ra epo sínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni o, ẹni ṣe mo mọ bí a ti ń ya àwòrán. Mo mọ bí a ti ń ya àwòrán. Mo máa ń ya àwòrán nínú fóònù àgbéká mi. Àwọn àwòrán tí mo máa ń ya, àwọn èèyàn máa ń sọ fún mi wípé ó dára. Mo máa ń dúró síbi tí oòrùn àbí ibi tó bá mọ́lẹ̀ láti ya àwòrán mi kí gbogbo ohun tí mo bá yà kí ó bá le hàn gédégbé. Nítorí ẹ ni mo ṣe fẹ́ràn kí n máa yà àwòrán níbi tí iná bá wà. Fóònù alágbéká mi ó sì da, kámẹ́rà rẹ̀ ó dáa dáa dáa láti fi ya àwòrán.

Ìlànà ìpolówó mi jẹ́ oríṣiríṣi. Ìgbà mí ńi bí ẹ̀rọ alágbèéká mi, òhun ni màá ti polówó nǹkan tí mo bá fẹ́ polówó. Ìgbà míì, màá mọ̀ ọ́n lọ láti ojúlé kan sí ojúlé kejì láti polówó nǹkan tí mo bá fẹ́ polówó.